Bẹ́ẹ̀ni ọmọ máa ń kọrin kẹ́lẹ́, ṣùgbọ́n mò kí máa ń bá kọrin jù. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin ní ìsìnyí. Orin kíkọ dùn, mo dẹ̀ wá nínú qàíyà ní ilé ìjọsìn mi. Mo dẹ̀ ní ohun kí máa fi kọrin dáadáa o.